Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ẹtì. Ìyẹn túmọ̀ sí Friday ní èdè Gẹ̀ẹ́sì àti pé ìfẹ́ tí mo ní sí ọjọ́ yìí ò jinlẹ̀ gan-an. Kì í ṣe nítorí ìsinmi nìkan, ṣùgbọ́n nítorí gbogbo ìtumọ̀ tí ọjọ́ yìí wá. Mo wà nínú ìgbésí ayé mi ní gbogbo ọ̀sẹ̀. Ọjọ́ ẹtì dàbí ìpinnu àtàwọn ọkọ̀ tán gbogbo oun tí mo ti ṣe láti ọjọ́ ajé títí di ọjọ́ yìí. Ó dàbí jígí tí mo fi ń wo àwòrán mi. Kì í rí bóyá mo ti ṣiṣẹ́ dáadáa, bóyá mo ti lo àkókò mi dára àti bóyá mo ti mura mọ ojúṣe mi dáadáa. Ọjọ́ ẹtì ń fún mi ní ìmọ̀lára ìtùnú ọkàn. Ni ọjọ́ yìí, inú mi máa ń balẹ̀ gbogbo ọjọ́ ju gbogbo ọjọ́ mi lọ bí mo tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ òṣì wà. Ìmọ̀lára pé ìparí ọ̀sẹ̀ ti súnmọ́ra mọ ń jẹ́ kí ó rọrùn fún mi láti ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀. Mo máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ mi ṣíì ṣiṣẹ́, ẹrú mi sì ń ṣá dáadáa torí pé kò sí ìkún yá ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Mo bẹ́, mo bẹ́ ní ìrèwẹ̀sì tó sábà máa ń ní àárín ọ̀sẹ̀ tún dínkù. Nípa tèmi, ọjọ́ ẹtì ṣe pàtàkì púpọ̀ fún mi. Ó jẹ́ ọjọ́ ìrònú jinlẹ̀, ọjọ́ tí mo fi ń tún ìbáṣepọ̀ mi pẹ̀lú Ọlọ́run ṣe. Mo máa ń ti gbogbo ìbùkún tí mo ti rí ní ọ̀sẹ̀ náà, mo sì máa ń dúpẹ́ kódà fún àwọn ìṣòro torí pé mo mọ̀ pé gbogbo rẹ̀ ń kọ́ mi ní ẹ̀kọ́ kan. Ni ọjọ́ ẹtì, ìrònú kì í yára. Mo máa ń gba àkókò láti gbàdúrà, láti ronú lórí ìgbésí ayé mi àti láti ṣètọ́ ara mi fún oun tó ń bọ̀. Ọjọ́ ẹtì tún jẹ́ ọjọ́ ìmúríyá. Ó ń jẹ́ kí n wo ọ̀sẹ̀ tó ń bọ̀, kí n ṣètọ́ oun tí mo fẹ́ ṣe, kí n ṣi rónú lórí bí mo ṣe lè dára sí lọ́sẹ̀ tó kọjá. Ni ọjọ́ yìí, mo máa ń kọ ara mi pé ìsinmi kò tún mọ́, kò tún mọ̀ sí ìtìlẹyìn. Dípò bẹ́, ó jẹ́ àǹfààní láti tún agbára ṣe kí n lè tún bẹ̀rẹ̀ pẹ̀lú ìmúrasílẹ̀ tuntun nípa ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti àwọn ọ̀rẹ́. Ọjọ́ ẹtì mú ìrètí ayọ̀ wá bó sábà máa ń jẹ́ ọjọ́ tí a ti ń pinnu bí a ṣe máa lọ ìsinmi, bóyá ìbẹ̀wò, ìsinmi nílé tàbí ìpàdé pẹ̀lú àwọn ẹni tí a fẹ́ràn. Gbogbo èyí ń jẹ́ kó dàbí ọjọ́ tí ó ń darapọ̀ iṣẹ́, ìrònú, ẹ̀mí àti ìdárayá pọ̀. Ní ìparí, ọjọ́ ẹtì kì í ṣe ọjọ́ lásán fún mi. Ó jẹ́ ọjọ́ ìtẹ́lọ́rùn, ọjọ́ ìrònú, ọjọ́ ìmúrasílẹ̀ àti ọjọ́ ayọ̀. Ó ń ràn mí láti pé ìgbésí ayé kì í jẹ́ ìṣe nìkan, pé a tún nílò àkókò láti dúpẹ́, láti ronú àti láti tun ara wa ṣe. Èyí ń fi jẹ́ pé nínú gbogbo ọjọ́ ọ̀sẹ̀, ọjọ́ ẹtì ni mo fẹ́ràn jù.

Irú ọgbọ́n tí mo fẹ́ràn jù lọ ní ọgbọ́n, ọgbọ́n pẹ̀lú ìdàkejì àti ìmúlò ọ̀kan. Iyẹn ọgbọ́n tí kì í ṣe àríwó, tí kì í ṣe jẹ fi fi ara hàn lásán fún mi. Ọgbọ́n gidi kì í ṣe ẹni tí ó ń sọ pé èmi yii, èmi mọ̀ wọ́n iyẹn. Ṣùgbọ́n ẹni tí ó bá ronú jinlẹ̀ tí kí ṣe, tí tí ń ṣe àwọn ẹlòmíràn. Kò sí pé, kò sí ìpinnu tó dá. Irú ọgbọ́n bẹ́ẹ̀ ni mò ń pè ní ọgbọ́n. Ìgbọ̀najẹ́ jẹ́ ọgbọ́n tí ó tutù, ó ti balẹ̀, tí kò sí yàrá dáhùn láì ronú. Mo fẹ́ràn ọgbọ́n tí ó ní ọgbọ́n ọ̀kan gan-an. Èyí ni irú ọgbọ́n tí ẹni bá ní, ó máa ń bí a ṣe bí ènìyàn sọ̀rọ̀. Ó máa ń bí a ṣe ka ìmọ̀lára àwọn mi. Ó sì má ń, ó sì mọ bí a ṣe ń dáke tàbí sọ̀rọ̀ ní àkókò tó yẹ. Ọ̀pọ̀ ìṣòro nínú ayé kì í ṣe torí a kò mọ ohun tí à ń ṣe ṣùgbọ́n torí a ò mọ bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀. Ẹni tí ó ní ọgbọ́n ọ̀kan lè yanú ìjà, lè mú àlàáfíà wá. Ó sì lè jẹ́ kó rọrùn fún àwọn ènìyàn láti ṣiṣẹ́ pọ̀. Mo tún fẹ́ràn ọgbọ́n ìrírí ayé. Iyẹn ọgbọ́n tí ènìyàn kó ju láti inú ohun tí ó ti rí, ohun tí kò, ohún tí ó ti kọ àti àwọn àṣìṣe tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Irú ọgbọ́n yìí kì í wà nínú ìwé nìkan, ó wà nínú ènìyàn. Ó sì fara da ìṣòro bí ó ṣe ń kọ láti inú ìṣubú àti bí ó ṣe ń tún ara rẹ̀ ṣe. Ọ̀pọ̀ ìgbà ẹni tí kò lọ sí ilé ìwé gíga lé ní ọgbọ́n ìrírí ju ẹni tó lọ sí ilé ìwé torí ayé fún ara rẹ̀ ti kọ. Irú ọgbọ́n mii tí mo fẹ́ràn ni ọgbọ́n ìṣètò àti ìmúlò ìmọ̀. Kì í ṣe gbogbo ẹni tí ó mọ ǹkan nílò máa lò mọ bí a ṣe ń lò ọ́. Mo fẹ́ràn ẹni tó lè gba ìmọ̀ tó ní, tó ṣẹ̀ láti yanjú ìṣòro gidi láì ṣe ìgbésẹ̀ eyi rẹ̀, láti ṣe ìgbésẹ̀ rẹ̀ dáadáa àti láti ran àwọn mi lọ́wọ́. Ọgbọ́n tí kò wúlò fún ẹni kan kò pẹ́ ní ojú mi. Mo tún nífẹ̀ẹ́ sí ọgbọ́n ìbéèrè. Iyẹn ọgbọ́n tí ó ń jẹ́ kí eẹ̀yàn máa ní bí ibéèrè dáadáa. Ẹni tí ó ní ọgbọ́n yìí kì í gba ohun gbogbo gẹ́gẹ́ bí àṣẹ sọ ó. Ó máa ń bẹ̀rẹ̀ pé kí ni dí? Báwo ni? Kí ló tún lè jẹ́? Irú ọgbọ́n bẹ́ẹ̀ ló mú ìdàgbàsókè wá torí pé gbogbo ìmọ̀ tuntun bẹ̀rẹ̀ láti inú ìbéèrè.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí iṣẹ́ ilé ìṣẹ̀mbáyé gan torí pé ó jẹ́ ibi tí ayọ̀ ìsinmi àti ìrírí tuntun máa ń pàdé ara wọn. Ní gbogbo ìgbà tí mo bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, mo máa rí gẹ́gẹ́ bí ayé kan tí mo lè ti yọ ara mi kúrò nínú ìrònú, ìṣẹ́ àti ìṣòro ojoojúmọ́. Ó ń jẹ́ kí n tún mọ inú mi jí, kí n sì rántí pé ayé kì í ṣe ìṣẹ̀ lásán. Ayọ̀ tún wà nínú rẹ̀. Àwon nkan tí mo fẹ́ràn jùlọ ní, ní ilé ìṣẹ̀mbáyé ni oríṣiríṣi eré tí wọ́n máa ń ní láti inú roller coaster, tó ń jẹ́ kí ọkàn rẹ fò sí eré. Omi tí ń mú ẹ̀rín àti ìtura wá. Gbogbo wọn ń fún mi ní ìmọ̀lára pé mò ń gbádùn ìgbésí ayé gan-an. Kó kan jẹ́ pé mo rí gun eré, mo tún kó ara mi bí mo ṣe lè. Mo rí ìgburu díẹ̀díẹ̀. Mo tún fẹ́ràn ilé ìṣẹ̀mbáyé torí pé ó jẹ́ ibi ìbáṣepọ̀ bí mo bá lè lò pọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ lọ́wọ́ olùsètò ẹ̀rọ mi, ẹ̀rọ rí. Ó sì jẹ́ ìrírí pàtàkì gan-an nínú ìgbésí ayé mi. Nígbà tí ènìyàn bá ń gbé ayé, kì í ṣe gbogbo ìpinnu tàbí ìṣòro ni ó yẹ kí a gbìmọ̀ lórí ara wa nìkan. Ọ̀pọ̀ ìgbà ló máa ń wá ti ọ̀pọ̀lọ wa kun tí èrò yìí wá ká tí a sì rí pé a nílò ẹni tí ó rán wa lọ́wọ́ láti tún èrò wa ṣètò. Ni iru àkọ́kọ́ bẹ́ẹ̀ ni mo ti rí pé ìbẹ̀rẹ̀ ìrànwọ́ lọ́wọ́ olùsètò ẹ̀rọ kì í ṣe àìlera, ṣùgbọ́n ó jẹ́ àmì ọgbọ́n àti ìlú mọ́ ọ̀kan. Ni ìbẹ̀rẹ̀ kò rírọ̀ fún mi láti gbà pé mo nílò ìrànwọ́. Bí ọ̀pọ̀ è ṣe rí, mo tún jẹ́ ẹni tí ó fẹ́ yanjú ohun gbogbo fúnra mi. Mo máa ń sọ̀rọ̀ fúnra mi pé mo lè ránú rẹ̀ dáadáa tàbí wọ́n máa yá. Èrò yìí máa ń ṣètò ara rẹ̀, ṣùgbọ́n bí àkókò ṣe ń lọ, mo rí i pé díẹ̀ lára àwọn ìṣòro àti ìpinnu tí mọ̀ dájú kọ̀ ọ̀ pọ̀ ju kí n fi ara mi nìkan yanjú wọn. Nígbà yìí ni mo pinnu láti wá ẹni tí ó mọ̀ ọ̀kan, tí ó ní ìrírí, tí ó sì lè wọ́n ran mi láti ojú ọ̀nà tí ẹ̀mí fúnra mi kò rí. Nígbà tí mo bẹ̀rẹ̀ ìrànwọ́ lọ́wọ́ olùsètò ẹ̀rọ, ohun àkọ́kọ́ tí mo rí ni pé kì í ṣe pé wọ́n ń sọ fún mi ohun tí mo gbọdọ̀ ṣe. Kàkà bí ẹ, wọ́n rán mi lọ́wọ́ láti ṣí èrò mi sílẹ̀, láti sọ ohun tí ń dùn mi, ohun tí ó ń yọ̀ mí lẹ́nu àti ohun tí mo bẹ̀rù síta. Nígbà tí mo bá ń sọ̀rọ̀, mo máa ń rí pé ọ̀pọ̀ nǹkan tí mo rò pé ó ṣòro gan bẹ̀rẹ̀ sí í dùn. Bí ènìyàn bá sọ̀rọ̀ èrọ re jáde, wọ́n máa ń rí dájú pé gbogbo nǹkan kì í burú bí ó ṣe rọ̀ lọ́kàn. Ọ̀kan lára ohun tí mo kọ́ lọ́wọ́ olùsètò ẹ̀rọ ni bí a ṣe ṣètò èrò wa. Itọ́ lẹ́sẹ̀ dípò kí gbogbo ìṣòro kó ara wọn jọ sínú ọ̀polo mi. Wọ́n kọ́ bí mo ṣe lè yà wọ́n sọ́tọ̀. Èyí ni ohun tí wọ́n le ṣàkóso. Èyí sì ni ohun tí mo lè ṣàkóso nígbà tí mo bá mọ ìyàtọ̀ yìí. Ìbánújẹ́ mi máa ń dínkù torí mi ò tún fi agbára mi ṣòfò síbi tí kò sí ṣàkóso. Mo tún kọ́ pé ìbẹ̀rẹ̀ ìrànwọ́ kì í di ìyẹ́ ẹniyen kú. Ni àsẹ̀wàgbà, àwọn kan léro pé ẹni tí ó bá wá ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹni tí kò lágbára tàbí ẹni tí ó ní ìṣòro púpọ̀. Ṣùgbọ́n ìrírí mi kò ni pé òtítọ́ yàtọ̀. Ẹ̀níyàn tí ó bá mọ ìgbà tí ó yẹ kí ó wá ìrànwọ́ jẹ́ ẹni tó mọ ara rẹ̀ dáadáa. Ó mọ àlá rẹ̀ ó sì mọ̀ pé ìlera ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pàtàkì bí ìlera ara níparí. Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ lọ́wọ́ olùsètò ẹ̀rọ rí. Mo sì le sọ pé ó jẹ́ ìpinnu tó dà gan. Ó kàn mí pé ayé jẹ́ kí irin ajo a gbọdọ̀ rìn nìkan. Nígbà mìíràn, a nílò ẹni tí ó ran wa rìn pẹ̀lú wa. Kì í ṣe láti gbé wa lọ́rùn ṣùgbọ́n láti fi tílá hàn wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí kan lọ. Ó sì jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Ṣùgbọ́n bí mo ṣe ń ṣiṣẹ́ ju wákàtí kan lọ kì í túmọ̀ sí pé mò ń fi ara mi ṣẹ rú iṣẹ́. Kàkà be mo ti kọ arami láì ṣe tó àkókò iṣẹ́ mi dáda, kí iṣẹ́ lè lọ ní ètò leese kí ara àti ọpọlọ mi sì sinmi àti ọpọlọ mí sì máa bàjẹ́. Ni ìbẹ̀rẹ̀ ọjọ́, mo máa ń mọ ohun tí mo fẹ́ ṣe kí ó jẹ́ pé mò ń jókòó láìmọ̀ ibi tí mò ń lọ. Mo sábà máa ń ṣe àtójọ iṣẹ́ àti kin mọ iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ kin béèrè pẹ̀lú wọn nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀ mo lè ṣiṣẹ́ fún wákàtí méjì tàbí mẹ́ta tì ó da láìní ìmọ̀lára pé mo tire jù. Ètò yìí ń jẹ́ kí iṣẹ́ pọ̀ sí i kó sì di àkókò tí mò ń fi ń ṣòfò kù. Mo tún mọ̀ pé ara ènìyàn nílò ìsinmi. Nítorí náà láàrin iṣẹ́ mo man gba ìsimi díẹ̀, kin sepe mò ń sùn. Ṣùgbọ́n mo lè dìde rìn díẹ̀ tàbí yí ìmúra sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mí padà. Èyí ń jẹ́ kí n lè padà sí iṣẹ́ pẹ̀lú agbára tuntun. Bí ènìyàn bá ń ṣiṣẹ́ lọ́nà tí kò ní ìsinmi, ó lè yọrí sí ìréwẹ̀sì, èyí tí kò dára fún ara tàbí ọpọlọ. Nípa ìmọ̀lára, ṣiṣẹ́ ju wákàtí kan lọ kì í burú fún mi torí mo mọ ìdí tí mò ń fi ń ṣiṣẹ́. Nígbà tí ènìyàn bá ní ètè kan bi láti kọ́ ara rẹ̀ sí láti dá ọwọ́ pọ̀ tàbí láti ṣe ànfàní fún ara àti ẹbí, mo màa rọ díẹ̀ láti faradà iṣẹ́ pípẹ́. Ṣùgbọ́n mo tún ń sọ̀rọ̀ pé kí ètè yìí má bàjẹ́ ìlera mi. Mo tún kọ̀ pé kì í ṣe gbogbo ọjọ́ ni ara yóò rí bọ̀ ọjọ́ kejì. Ọjọ́ kan lè jẹ́ pé mo lè ṣiṣẹ́ fún wákàtí púpọ̀ láì rí ìṣòro. Ọjọ́ mi sì lè jẹ́ pé mò nílò láti di òkú kí n sì sinmi díẹ̀. Kò sí ìdí kankan láti fi ara mi wé ẹlòmíràn. Ohun pàtàkì ni pé mò ń tẹ́tí sí ara mi, mò sì ń fún un ní ohun tó nílò ní ìparí. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí kan lọ, ṣùgbọ́n mò ń gbìmọ̀ pé kí iṣẹ́ àti ìsinmi lọ̀ pọ̀ fún mi. Iṣẹ́ kì í ṣe ohun tí yóò yẹ kí ó pa ènìyàn run. Ó yẹ kí ó jẹ́ ohun tí ń kọ́ ènìyàn, tí ń fún ní ìtẹ́lọ́rùn, tí ó sì ń jẹ́ kí ayé lọ síwájú. Nígbà tí iṣẹ́ bá wà nínú ìtọ́lẹ́sẹ́ bẹ́ẹ̀, ṣíṣí ju wákàtí kan lọ kì í ṣe ìṣòro ṣùgbọ́n ó dín apá kan ìrìnàjò ìdàgbàsókè ara ẹni.

Gíga tí mo ga tó kì í ṣe ohun tí mo máa ń wò gẹ́gẹ́ bí ǹkan pàtàkì jùlọ nínú ìgbésí ayé mi, ṣùgbọ́n mo mọ̀ pé ó jẹ́ apá kan tí ara ẹni yẹn fi ń dá mọ̀ bí ó ti lè jẹ́ pé gíga ènìyàn lè yàtọ̀ síra. Ẹlòmíràn lè ga gan, ẹlòmíràn sì lè kúrú díẹ̀. Ohun tí ó ṣe pàtàkì jùlọ ni bí ènìyàn ṣe ń lo ara rẹ̀ dáadáa àti bí ó ṣe ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ara rẹ̀. Ni ìmọ̀lára mi, gíga kì í pinu iyọ̀gbọ́n, ìmúra ọpọlọ tàbí àṣeyọrí ènìyàn. Mo ti rí àwọn ènìyàn tí kì í ga púpọ̀ ṣùgbọ́n tí wọ́n ní ìgboyà, ìmọ̀ àti agbára láti ṣe ohun ńlá. Mo tún rí àwọn tí ó ga gan tí wọ́n sì ń lo gíga yẹn gẹ́gẹ́ bí àǹfààní nínú eré ìdárayá, iṣẹ́ awòṣe tàbí àwọn ìṣe mi. Nípa bẹ́ẹ̀, gíga jẹ́ àbùdá ara kì í ṣe ìdájọ́ iyẹn ènìyàn. Nípa ìlera, mo kọ̀ pé, mo kọ̀ pé kó ṣe pàtàkì bóyá ènìyàn gan tàbí kúrú. Ohun tí ó ṣe pàtàkì ni bí ara ṣe ń ṣiṣẹ́, bí mo ara dúró dáadáa, jíjẹ ohun tó pé àti ṣíṣe ìdárayá diẹ́ diẹ rán ènìyàn lọ́wọ́ láti ní ìlera tó da. Láì ka gíga rẹ̀ si, bí ènìyàn bá ní ìtẹ̀síwájú nínú ìlera, ìgbé ìgboyà ara rẹ̀ máa ń pọ̀ si. Èyí sì ń jẹ́ kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gíga tí Ọlọ́run fún. Ni àwùjọ, mo mọ̀ pé àwọn kan le ní ìmọ̀lára pé gíga ń jẹ́ kí ènìyàn rí dáadáa tàbí kó ní àǹfààní kan. Ṣùgbọ́n ní òtítọ́, bí ènìyàn ṣe ń wúwa, bí ènìyàn ṣe ń sọ̀rọ̀ àti bí ó ṣe ń bá àwọn mìíràn lòpọ̀ ni ohun tó ń jẹ́ kó wúlò jùlọ. Ẹnìkan lè jẹ́ kúrú ṣùgbọ́n tí ó bá ní ìwà rere, ìgbọ́kànlé àti ìtẹ́lọ́rùn ara, ìyẹn lè jẹ́ kó ga ju ẹni tó ga lọ nínú ojú àwọn ènìyàn. Mo tún kọ̀ pé ìfarahàn ara ẹni ṣe pàtàkì. Bí ènìyàn bá ń wọ aṣọ tó ba mu, bí a ṣe ń dúró tàbí bí a ṣe ń rìn pẹ̀lú ìgboyà, gíga kì í dé ìsọ rárá. Ọ̀pọ̀ ìgbà, ìgboyà àti ìfarahàn ń jẹ́ kó dàbí pé ènìyàn ga jù bí ó ṣe rí i lọ. Nítorí náà, ìbáṣepọ̀ pẹ̀lú ara ẹni àti ìtọ́lọ́rùn ara ẹni ṣe pàtàkì gan. Ni ìparí, gíga tí mo ga tó jẹ́ apá kan mi, mo sì gbà á gẹ́gẹ́ bí ìbùkún. Kò sí, gíga, kò sí gíga tó dára ju omi ni lọ. Gbogbo wa ní Ọlọ́run dá pẹ̀lú àfojúsùn ti rẹ̀. Ohun tí mo fi ń ṣe pàtàkì ni bí mo ṣe lè lo ìgbésí ayé mi dáadáa, bí mo ṣe ń bojú tó ìlera mi àti bí mo ṣe ń wúwa pẹ̀lú ìwà rere. Nígbà tí àwọn ǹkan ń bò yí bá wà, gíga kì í ṣe ìdìná rárá. Káàkà, káàkà bẹ, yó di apá kan ẹwà ẹni.

Nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ó ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n eyí náà ṣì wà lọ́ju ọkàn mi dáadáa. Kìí ṣe pé mò ń lọ sí ibi orin lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé mo jẹ́ ẹni tí mo máa ń yan ìgbà àti ibi tí ó bá mimu dáadáa. Nígbà tí mo bá fẹ́ lọ sí ibi orin, mo máa ń ṣe kí ó jẹ́ àkókò tí ọkàn mi bá le, tí mo sì, tí mo, mi ò sì ní ìṣòro mi tí ó fa ìkanjù. Nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin jẹ́ ìgbà tí mo fẹ́ tura kí n sì ya ara mi kúrò nínú ìrọnu iṣẹ́ àti wàhálà ojoojúmọ́. Ibí orin náà kún fún ayọ̀, orin dùn àwọn èèyàn, orin du-ùn àwọn èèyàn rẹ́rìn-ín, gbogbo àyíká sì fẹ́ fi ìtẹ́lọ́rùn hàn. Nígbà yẹn, mo rí pé orin ní agbára púpọ̀. Ó lè yí ìmulára ènìyàn padà. Ó lè mú ko gbàgbé ìṣòro kó sì tún mú ìrẹ́pọ̀ wá láárín àwọn ènìyàn. Mo rántí pé níbi orin yẹn kò sí ìyàtọ̀ láárín ẹni tó wà níbẹ̀. Gbogbo ènìyàn tẹ̀síwájú pẹ̀lú orin kan náà. Diẹ ló ń jó, diẹ ló orin pẹ̀lú olórin. Àwọn mìíràn sì ń dúró ní ìdákẹ́je. Wọ́n kàn ń gbádùn ìrìnàjò ohun tí òní mú wá sí ọkàn wọn. Èyí kò mi pé orin kì í jẹ́ fún ìgbádùn nìkan ṣùgbọ́n ó tún jẹ́ ìtàn ìrántí àti itúnmọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn, mo dín ìrìnàjò lọ sí ibi orin kù díẹ̀. Kí ló dé? Torí pé mo bẹ̀rẹ̀ síi mọ̀ pé àlàáfíà ọkàn se pàtàkì gan-an fún mi. Nígbà mí dí dákẹ́ ilé, gbígbọ́ orin nìkan ni kì í kan jẹ́ tàbí gbígbọ́ orin ìsìn tàbí orin ìrònú ń fún mi ní ìtẹ́lọ́rùn ju ariwo ibi orin lọ. Kì í ṣe pé ibi orin burú ṣùgbọ́n gbogbo ǹkan ní àkókò àti ìpẹ̀lẹ̀ tó yẹ ní ti ìmọ̀lára. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin jẹ́ àkókò, àkókò kan tí mo fi n rántí pé ayọ̀ kì í ṣe dandan láti owó púpọ̀ tàbí ayẹyẹ ńlá. Ó lè wá láti orin kan ṣoṣo tí ń kan ọkàn tàbí láti ìpinnu láti ya ìsinmi kúrò nínú ìgbésí ayé tí ó kún fún ìṣìṣẹ́. Ìrírí yẹn jẹ́ kó pé ní a gbọdọ̀ máa fún ara wa ní ayé láti rẹ́rìn-ín, láti sinmi àti láti gbádùn ohun tí a fẹ́. Ní ìparí, nígbà tí mo kẹ́yìn lọ sí ibi orin kì í ṣe ǹkan tí mò ń sọ mò ṣe lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé bí àkókò bá tún dé tí ọkàn mi bá sì fẹ́, mo lè tún lọ torí pé ibi orin ni ọ̀nà tí ẹ lè jẹ́ ibi tí ènìyàn tún ara rẹ̀ ṣe tí ó sì rí ayọ̀, tí ó sì rí ìmú lọ, tí ó sì mú ìmú lọ kó ọkàn. Ohun pàtàkì jùlọ ni pé kí gbogbo ǹkan tí a bá ṣe jẹ́ ohun tó ń fún wa ní àlàáfíà àti ìtẹ́lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì orùn, mo sì ká sí òun pàtàkì gan-an nínú ìgbésí ayé ojoojúmọ́ mi. Kì í ṣe fún ìsọwọ́ àṣà nìkan, ṣùgbọ́n fún ìlera, ìtùnú àti ìmúlò ojoojúmọ́. Nígbà tó ọ̀pọ̀ ènìyàn bá gbọ́ gíláàsì orùn, ohun àkọ́kọ́ tí wọ́n máa rántí ni pé ó jẹ́ ohun ẹ̀wà tàbí ohun tí a fi ń ṣe ara ẹni lẹ́wà. Ṣùgbọ́n fún mi, ó ju bẹ́ẹ̀ lọ gan-an. Ní àkọ́kọ́, mo máa ń lo gíláàsì orùn láti dáàbò bo ojú mi kúrò lọ́wọ́ orùn tó lágbára. Òrùn pàápàá jùlọ ní orílẹ̀-èdè tó gbóná lè jẹ́ kó nira fún ojú láti rí dáadáa, ó sì lè fa ìrora ojú, ìfarapa tàbí ìrewẹ̀sì. Nígbà tí mo bá wọ gíláàsì ọrùn, mo máa ń rí pé ojú mi ń sinmi dáadáa. Mo sì nílò láti kọ ojú mi pọ̀ tàbí láti máa fojú sọ́rọ̀ ní gbogbo ìgbà. Èyí ń jẹ́ kí n rí, kí n ṣiṣẹ́ tàbí kí n wakọ̀ lọ fáfa láìní ìṣòro. Ìdàkejì tí mo fi fẹ́ràn gíláàsì orùn ni pé ó ń ràn mí lọ́wọ́ nípa ìtùnú àti ìdàkejì ọkàn. Nígbà mì, bí mo bá jáde síta pàápàá ní ọ̀sán gangan, ọrùn lè jẹ́ kó dàbí pé ayé ayé ń tẹ̀ mí lẹ́nu. Ṣùgbọ́n ní kété tí mo bá wọ gíláàsì ọrùn, gbogbo nǹkan máa ń da sí i. Ojú mi ó ń rí rọrùn, inú mi sì máa ń balẹ̀. Ó dàbí ẹni pé mo ti dáàbò nǹkan sí ara mi láàrín mi àti ayé ìta. Mo tún ka gíláàsì ọrùn sí apá kan àṣà àti àfihàn ara ẹni. Irú gíláàsì tí ènìyàn bá wọ̀ lè sọ nípa ẹni tó jẹ́. Díẹ̀ nínú wọn ń fún ènìyàn ní ìgboyà, díẹ̀ sì jẹ́ kó hàn pé ẹni náà fa ìrísí tó mọ̀ sí dáadáa. Nígbà tí mo bá yan gíláàsì orùn, mo máa ń rántí pé kò yẹ kí ó káǹ dáa lójú, ṣùgbọ́n kó tún bá ojú mi mu. Ó sì jẹ́ pé mo lè lo fún ìgbà pípẹ́ láìní ìṣòro. Lára ohun tí mo fẹ́ràn nípa gíláàsì orùn ni pé ó wúlò ní ọ̀pọ̀ ayé, kí ó sì fún ìrìnàjò tàbí ìsinmi nìkan. Mo lè lò ó nígbà tí mo bá ń wakọ̀, nígbà tí mo bá ń rìn lọ́nà tàbí nígbà tí mo bá wà níbi iṣẹ́ kan tí orùn pọ̀. Ni gbogbo àkókò wọ̀nyí, gíláàsì orùn máa ń jẹ́ kó rọrùn fún mi láti dájú kó ohun tí mò ń ṣe ní ìparí. Mo lè sọ pé gíláàsì orùn kì í ṣe ohun ìṣeré lásán fún mi, ó jẹ́ ọ̀rẹ̀ ojú, ohun ìdáàbòbò àti ohun tí ó mú ìgbésí ayé rọrùn dé. Bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn lè gbà pé kì í ṣe dandan, ìrírí mi ti fi hàn pé ní kété tí ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní lo gíláàsì orùn dáadáa, yóò mọ̀ pé ó jẹ́ ọ̀kan lára ohun kékeré tí ó ní ìmùtọ́ ńlá nínú ìlera àti ìtùnú ojoojúmọ́.